Ètò mi fún ìparí ọ̀sẹ̀, ó pín lé bí nǹkan mẹ́ta; kí n sinmi, kí n wo bọ́ọ̀lù, kí n sì gbádùn, kí n jẹun, kí n ṣeré. Fún ìparí ọ̀sẹ̀, màá look towards weekend kí n wo bọ́ọ̀lù Premier League, kí èmi sì gbá bọ́ọ̀lù, ìyẹn wà lára ìsinmi mi àti kí n gbádùn. Then kí n dè fi bí Sunday sinmi mi lọ ṣọ́ọ̀ṣì, kí n fi wo fíìmù, kí n fi gbá bọ́ọ̀lù, kí n fi fọṣọ, kí n fi jẹun, kí n fi bá àwọn ọ̀rẹ́ ṣeré. Bẹ́ẹ̀ ni, ètò mi fún ìparí ọ̀sẹ̀ ṣe máa rí. Bẹ́ẹ̀ ni mò ṣe máa ń ṣe. Mo máa ń look forward to the weekend so as to rest, play, eat and have fún. Àwọn nǹkan tí mo máa ń ṣe fún ìparí ọ̀sẹ̀ nìyẹn, tí mo máa ń wò fún ìparí ọ̀sẹ̀ nìyẹn; sinmi, ṣeré, jẹun, have fún, play and eat.